Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ, orúkọ tí àwọn èèyàn máa ń pè mí níjì Ikan Pare. Ìdí tí wọ́n fi ń pè mí ní Pare ni pé òun ni mo lò láti fi ṣí àkáǹtì 2go mi nígbà tí mo ṣe kéré díẹ̀ tí mo wà ní ilé ẹ̀kọ́ girama. Ìgbà yẹn ni mo ṣí àkáǹtì 2go tí mo sì fi Pare fi pè é. Nígbà tín bá ń tẹ àtẹ̀jíṣẹ́ lórí áàpù 2go náà, orí ìkànnì 2go, Pare ló máa rí gẹ́gẹ́ bí orúkọ mi, orúkọ ìnagijẹ mi. Ó sì mọ̀ mí lórí láti ìgbà yẹn. Tití dí isìn kódà ti bá lọ ládùúgbò àwọn èèyàn o tìẹ̀ wa kí ń sábà pé orúkọ mi mọ́. Orúkọ ìnagijẹ yẹn ni wọ́n sábà lò. Láàárín ilé, àwọn òbí mi ló máa ń lò lẹ́ẹ̀kan kan, pàápàá júlọ tí a bá ń dọ̀wẹ̀kẹ tá ń ṣàwàdà tá ń ṣeré gẹ́gẹ́ bí ìdílé, wọ́n máa sábà lò. Ìkejì wa ni Teddy, orúkọ Teddy yẹn. Bó ti lẹ́ jẹ́ pé àbúrò mi ni ó ní orúkọ ìnagijẹ yẹn. Àmọ́ nígbà tí mo fẹ́ ṣí ilé ìtajà wórọ́bọ̀ tí mo ní tẹ́lẹ̀, mo lo orúkọ àbúrò mi yẹn nítorí pé mo fẹ́ràn àbúrò mi gan. Orúkọ rẹ̀ ni mọ wá fi ṣí ilé ìtajà náà tí mo pè ní Teddy's Mart. Teddy's Mart. Nítorí náà àwọ n èèyàn bẹ́ẹ̀ rẹ sì pè mí Teddy, Teddy, Teddy. Nítorí kíi ṣe gbogbo ìgbà ni wọ́n má ma pè Teddy's Mart. Wọ́n kàn má pè Teddy. Orúkọ tí wọ́n máa rí nígbà tí wọ́n bá fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí mi náà ní orí WhatsApp, òun náà ni Teddy. Ó wà nínú gbogbo group tí mọ wà. Ntó sì máa ń rí bẹ́ẹ̀ nìyẹn Teddy ní agbègbè ibi tí mọ ti ń mọ gbé báyìí báyìí. Nítorí mo ti kúrò ní ibi tí mọ gbé dàgbà. Ìyẹn ẹ̀kọ́ níyen wá àmọ́ Ọ̀ṣun ni eleyii wa níbi tí mò ń gbé sí. Teddy lọ mọ́ mi sí bíbàyí. Bó tilẹ jẹ́ pé gbogbo wọn, gbogbo wọn pátá ni ó mọ̀ pé orúkọ àbúrò mi ni, orúkọ ìnagijẹ àbúrò mi ni tí mo kàn lò fún ilé ìtajà mi nígbà yẹn. Ì tí wọ́n dé bá ni wọ́n mọ̀. Wọ́n sì rò pé èmi gangan mọ ni. Ṣùgbọ́n mo ti gba méjèèjì mọ́ra. Tí màá dé Èkó lọ́hun, ẹni tí ó bá pè mí ìnagijẹ Pare máa dà lohun Tí n ba sì padà sí Ọ̀ṣun mi, Ìpínlẹ̀ Ọ̀ṣun bíbàyí, ẹni tó bá pè mí ní Teddy máa dà lọ́hun. Àwọn ìnagijẹ méjèèjì tí mọ ní ni yẹn. Ṣùgbọ́n tí n ba tún ti fẹ́ dá ilé iṣẹ́ mi lẹ́ẹ̀ tàbí tí mo fẹ́ ní ibi ọkọ mìíràn, mi ò ní lò Teddy yẹn mọ́ nítorí pé àbúrò mi ti lọ fi orúkọ náà sílẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó orúkọ tó fẹ́ máa lò ní gbogbo ibi ìtajà àti ibi iṣẹ́ rẹ̀ àti ilé iṣẹ́ tí ó bá dá sílẹ̀. Ó ti lọ fi sílẹ̀ lábẹ́ ìjọba. Ó ti lọ kó sílẹ̀ gẹ́gẹ́bí òun tó fẹ́ máa lò. Nítorí náà mi ò ní lè lò mọ́ fún ǹkan tó bá jẹ́ mọ́ ilé iṣẹ́ mi mọ́ tí mọ sì fẹ́ kí ó gbòòrò. Màá ma lò Pare tó jẹ́ ìnagijẹ kejì tàbí kí n lo orúkọ mi gangan Paradise. Paradise ni èdè òyìnbó. Ìyẹn ni mà wa ma lò báyìí. Awọn ìnagijẹ méjèèjì mi ni Pare àti Teddy lọ́wọ́lọ́wọ́ báyìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn, pàápàá ju lọ tí ó bá jẹ́ ibi tí mo ò dé rí rárá rárá, tí bá ń lọ rírinàjú tí mo sì rí pé, tí mo sì fẹ́ ṣe wààlá rárá. Gbogbo ibi tí máa ń dé láàárín ìṣẹ́jú márùn-ún sí márùn-ún ni mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn kí má ba à ṣíná. Mi ò fẹ́ wàalá rárá fún ẹ̀mí mi nítorí náà mi ò tiẹ́ kí n fẹ́ kí ó jẹ́ pé mo máa ti kọjá ibẹ̀ tàbí wọ́n ti máa gbé mi gba ọ̀nà mìíràn kí n tó sọjí. Nítorí náà tí n bá ṣe ń dé bí ẹnu ọkọ̀ tí mo fẹ́ wọ̀ tó máa gbé mi dé ibẹ̀ ni mo máa ti sọ fún dírẹ̀bà pé, "à, ibi tí mò ń lọ rè o." Bá dẹ̀ tí mo lọ lọ́nà, ó fẹ́ lè jẹ́ ìṣẹ́jú ìṣẹ́jú ni màá ràn létí pé, "àwàkọ̀, ẹ má gba gbé mi o. Nítorí náà tí n bá ṣe ń dé bí ẹnu ọkọ̀ tí mo fẹ́ wọ̀ tó máa gbé mi dé ibẹ̀ ni mo máa ti sọ fún dírẹ̀bà pé, "à, ibi tí mò ń lọ rè o." Bá dẹ̀ tí ń bọ́lẹ̀, tí ó bá ń ṣe pé ẹnu ọ̀nà ibi tí mò ń lọ gan-an ni mo bọ́lẹ̀ sí, bó ti lè jẹ́ pé mo ti ní ìwé bí máa ṣe dé ibẹ̀ lọ́wọ́ tàbí àtẹ̀jíṣẹ́ látọ̀dọ̀ ẹniyẹn bí máa ṣe rìn dé ibẹ̀. Bá tú ṣe rìn síwájú díẹ̀ ni mo máa ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn kí lè mọ bí ọ̀nà tó yẹ kí ń tọ̀ náà ni mò ń tọ̀. Ìgbàtí kí ṣe pé wọ́n máa lu olúwa rẹ̀ tí èèyàn bá bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Ayé ò dẹ̀ tó á burú ju pé kí èèyàn lè bèèrè lọ́wọ́ àwọn tí èèyàn mọ̀ rí, wọ́n ò lè máa sá fún wọn. Ẹ̀hẹ̀n. Kàkà kí èèyàn fi máa fi ìgbéraga kún tí ó fi máa sọnù. Tó jẹ́ pé nígbà tí èèyàn bá sọnù tán náà, èèyàn sì máa padà bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn ni. Kí wá ló dé tí èèyàn kùúkù wá bèèrè láti ibẹ̀rẹ̀ kí èèyàn lè rìn sán an dé ibi tó ń lọ. Idí nyẹ́n tí mo fi máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn ojú òṣì kí ń tì mí láti bèèrè. Kódà ibi tí n bàá ti dé rí, tí mo ti mọ̀ bí mo ti lọ rí, láì nítorí a ti má fẹ́ tún ṣe wà láìkejì dábélé láti fi dára mi lójú pé bẹ́ẹ̀ ni gan-an ni ọ̀nà tó yẹ kí ń gba rè. Mo máa tún ṣi ń bèèrè ọ̀nà. Lá tí mọ bá sọ bí ọ̀nà yẹn ṣe jẹ́ bí mo ṣe lè rín ni màá fi dára mi lójú pé lótitọ́ ibi tí yóò yẹ kí ń gba náà ni mò ń gba kìí ṣe pé mo ti ń ṣì ọ̀nà mi. Bí ìbèèrè ọ̀nà kì í pani lára, kò kí ń mú ìtì ju dáa ní. Àwọn èèyàn ò lè máa bú èèyàn nítorí bí èèyàn ń bèèrè ọ̀nà, wọ́n ò ní máa sọ bí ó ṣe ń bèèrè ọ̀nà lọ́wọ́ wa bó ṣe dàgbà tó yìí rárá. Nítorí Yorùbá sọ pé "àbèrè ọ̀nà kì í ṣíná". Nítorí náà mo ń fẹ́ràn láti máa bèèrè ọ̀nà ojú òṣì kí ń tì mí. Kí n ti ju rárá mi ò tẹ́ kí ń gbéraga pé àwọn ọmọdé ló ń wà lọ́nà yìí mi lè bèèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀. Mo máa bèèrè lọ́wọ́ ẹnikẹ́ni tó bá wù mí láti bèèrè lọ̀wọ́ rẹ̀.

Ọwọ́ mi ní kọ́kọ́rọ́ mi máa ń wà ní gbogbo ìgbà. Mi ò, mi ò fọkàn tán àwọn èèyàn tó wà ní tòsí mi. Pàápàá jùlọ, torí pé olè jíjà ti wá wọ́ pọ̀ ládúgbò ibi tí mò ń gbé. Ní ibi, ilé tí mò ń gbé gan fun ra e, olè jíjà ti wọ́pọ̀ ń bẹ. Wọ́n ń ja kọ́kọ́rọ́ gan, wọ́n sì ń fi àwọn kọ́kọ́rọ́ mìíràn ṣe kọ́kọ́rọ́ àwọn èèyàn. Wọ́n fi ń ṣe àgàdàgodo ẹnu ọ̀nà àwọn èèyàn. Kódà gan, àgodo, àgàdàgodo méjì ni mo fi tilẹ̀kùn yàrá mi pa, tí bá ń jáde ni mo máa ń fi ń tìpa, tí bá ti ń jáde. Méjì ni mo fi kọ́ra àwọn sẹ́ ẹnu ọ̀nà ń bẹ. Olè ò sà lè máa já, ẹ́, ẹ́, ẹyọ kan kó ti máa já kejì kí èèyàn máa jáde síta láti wá paariwo mọn. Bẹ́ẹ̀ náà ni kò lè lè fi kọ́kọ́rọ́ kan sí kan kó tó fi sí kejì. Torí pé oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ni kọ́kọ́rọ́ méjèèjì. Ọwọ́ mi sì ni kọ́kọ́rọ́ mi máa wà. Mi ò fẹ́ kó jẹ́ pé màá tọ́jú ẹ síbí kan. Ẹni kan máa ṣà dédé rí níbi tó bá ti ń rìn gbèré gbèré kiri. A wáa fi, a wáa fi ṣí ilẹ̀kùn ọ̀dọ̀ mi a kó oun tó fẹ́ kó. Mi ò, mi ò fọkàn tán àwọn aládùúgbò mi àtàwọn ara ilé mi gan pàápàá fúnra rẹ̀, torí pé mi ò gbé láàárín ìdílé mi tàbí mọ́lẹ̀bí mi. Nigbà tí bá, tí ẹni kan bá fẹ́ lo yàrá mi fún nǹkan kan, màá ń fẹ́ rí dájú pé ẹni tí mo fọkàn tán gidi ni. Délẹ̀ Délẹ̀, dénú dénú. Nígbà tó bá sì ń ṣe ohun tí ó fẹ́ ṣe tán, màá ní kó mu sọ́wọ́, tí tí màá fi dé, tí màá sì lọ gba lọ́wọ́ rẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ lohùn tàbí ibi kí ibi tó bá wà, tàbí kíni kó wá fún mi níbi tí ń bá wà tí ó bá fi bẹ́ẹ̀ jìnnà sí ibi tí ohun fúnra rẹ̀ wà. Torí pé mi ò ní fẹ́ kó bọ́ sọ́wọ́ ẹlòmíràn. Mi ò sì kí n fi kọ́kọ́rọ́ mi lẹ̀ fún'yàn pé, "Lọ, lọ ṣe nǹkan nínú yàrá mi." Ẹni tí mi ò bá fọkàn tán, tí ó bá ti ṣe tán, fi ilẹ̀kùn mi lẹ̀, èmi máa dé bá. Rárá, mi ò kí ń ṣe bẹ́ẹ̀. Mo máa gba nǹkan mi sọ́wọ́. Kódà mo tún màá ń sọ fẹ́ lo mi bí ko jẹ́ kí ń dé, kó tó lè mú nǹkan nínú yàrá mi tàbí kó tó lè gba nǹkan lọ́run. Kódà kó jẹ́ pé òun ló ni nǹkan yẹn tí mi ò rántí fún kí n tó jáde, màá farabalẹ̀ kó dé. Torí ọwọ́ mi ní kọ́kọ́rọ́ wà. Bó ti lẹ̀ jẹ́ pé nígbà mìíràn, mo lè fi rán èèyàn sí i. Àmọ́ tó rí pé mi ò fi bẹ́ẹ̀ fọkàn tán àwọn èèyàn. Ẹni tí mo fi rán sí i yẹn, ó lè jẹ́ pé òun máa kọ́kọ́ wọ yàrá mi, lọ kó àwọn ẹrù mi, kó tó wá fún ẹni kejì ní kọ́kọ́rọ́. A máa di wò mí wò ọ nígbà tí màá dé yàrá tí mo rí pé àwọn nǹkan kan sọnù ń bẹ. Bó ti lẹ̀ jẹ́ pé mi ò ní tètè mọ̀ pé ó sọnù. Kó jẹ́ pé lẹ́yìn ọ̀sẹ́ díẹ̀ tàbí oṣù díẹ̀ ni mo tó máa ríi pé nǹkan kan sọnù nígbà tí bàá fẹ́ lò, kò ní bá ara dé nígbà yẹn. Mi ò ní lè mọ ẹni pa tó, tó ṣiṣẹ́ náà. Nítorí náà, mò ń fẹ́ kí kọ́kọ́rọ́ mi wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà. Mò ń jáde ni o. Kódà kó jẹ́ pé n tí mò ń fẹ́ lọ rà kò ju ìrín ìṣẹ́jú àyá, ọ̀nà ìṣẹ́jú àyá lọ tàbí ìṣẹ́jú kan, mo máa ti kọ́kọ́rọ́ yàrá mi ni. Mi ò kí ń ṣí péé ibi tí mò ń lọ kò kúkú jìnnà. Mo máa ṣe, mo máa ti, mo máa mú kọ́kọ́rọ́ mi dání. Ti bàá dẹ̀ tún ń dé, kò sí bí ẹrù náà ṣe pọ̀ tó lọ́wọ́ mi. Màá gbé sílẹ̀, màá ṣí nǹkan mi, màá wọlé. Ó sàn fún mi báyẹn ju kí n wá dé kí n ṣẹ̀ wà máa wò bàìbàì nígbà tí bàá rí pé nǹkan kan ti sọnù nínú yàrá mi, tí mi ò sì lè máa béèrè lọ́wọ́ àwọn èèyàn kiri kó má bá sọ pé èèyàn fẹ́ sun olè kan wọn.

Oṣù kẹta ni a bí mi, oṣù kẹta inú ọdún. Iyen oṣù March. Inú oṣù yẹn ni a bí mi. Mo sì fẹ́ràn pé inú oṣù yẹn ni a ti bí mi nítorí pé mo fẹ́ràn kí oṣù mi tètè bẹ̀rẹ̀ láàárín oṣù kìíní, oṣù kejì àti oṣù kẹta. Iyẹn máa ń jẹ́ kí mo rí pé mo ju àwọn èèyàn lọ. Tí mo bá ti gbọ́ pé ẹni kan jẹ́, eh, ẹgbẹ́ mi, bá bàjú lọ tí ó bá dọ̀ pé ọdún kan náà là bí wa, ọkọ mi ti máa ń sọ fún mi pé mo ju ẹni yìí lọ. Láì wúlẹ̀ tí bẹ̀rẹ̀ oṣù tí a bí. Ìdí sì ni pé mo ti mọ̀ pé ọwọ́ òkè, agbá òkè ni oṣù tèmi bọ́ sí. Oṣù, oṣù tá a máa kọ́kọ́ kàn lá-- kí ọ̀pọ̀ àwọn èèyàn ka tó kàn, ọ̀pọ̀ àwọn èèyàn ni mo bọ́ sí. Ìyẹn máa ń fún mi ní ìfọkànbalẹ̀ pé mo ju ẹni yìí lọ. Ó lè wa jẹ́ pé tó bá yá ni mo ṣẹ̀ máa rí pé ó jù mí lọ ní ti oṣù kan fúnra ẹ. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ju àwọn tí n bá pàdé lọ tí àjo bi wa ní ọdún kan náà. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn oṣù tí wọ́n bí mi. Ó sì jẹ́ pé mi ò máa níìfẹ̀ kó jẹ́ pé January, ìyẹn oṣù àkọ́kọ́ ni wọ́n bí mi. Ṣùgbọ́n oṣù March náà kò burú jú. Mo sì tìsí wá ṣé tó fi jẹ́ pé mo ti ro lọ́kàn mi. Mo sì fẹ́ gbe ìbí sẹ̀, bí pẹ ti ba fẹ́ bí àwọn ọmọ mi. Pá pàjú lọ ọmọ tí bá kọ́kọ́ bí, màá ṣe ní ọ̀nà tó fi jẹ́ pé January ni oṣù ẹ máa bọ́ sí. Tí wọá ti ṣe pé ìyàwó ní oṣù kẹrin, April. Nígbà tí a bá ti sun alẹ́, èmi àti ìyàwó mi, a máa, a máa, a máa ka oṣù mẹ́sàn-án lẹ́yìn April. A jẹ oṣù May, oṣù June, oṣù July, oṣù August, oṣù September, oṣù October, iyẹn oṣù kejọ, oṣù November. Oṣù October tó jẹ́ oṣù kẹfà sí ìgbà tí a ṣe ìgbéyàwó, eh, ẹ má binu. Oṣù November ni oṣù keje sí ìgbà tí mo ṣe ìgbéyàwó. Nígbà tí bá ṣe ìgbéyàwó ni mi o ti ṣe ìgbéyàwó. Eh, oṣù December, iyẹn ni oṣù kẹjọ sí ìgbà tí a sunrun, tí a bá sunrun ọmọ lálẹ́ ìgbéyàwó. Oṣù January ni oṣù kẹsàn-án màá bọ́ sí. Oṣù mẹ́sàn-án de ni èèyàn fi ń lóyún ọmọ. Oṣù January ni màá fẹ́ bí àwọn ọmọ mi. Pá pàjú lọ ọmọ tí bá kọ́kọ́ bí, mo ti, mo ti ń ṣètò ẹ bẹ́ẹ̀. Ki olohun ba mi fàá ṣẹ́ sí. Tí mo bá lé ṣe ìgbéyàwó ní àárín oṣù April tó jẹ́ oṣù kẹrin ọdún, màá le bí ọmọ ní oṣù January. Kí àwọn ọmọ mi náà lè jẹ́ àwọn ọmọ tí wọ́n lè máa yan gan pé àwọn ju ẹgbẹ́ wọn lọ. Nígbà tí wọ́n bá bí wọn ní ọdún kan náà, bí tèmi tí ó ti máa ń dàbí pé ó dà jú pé mo máa ju ẹni yìí lọ nígbà tí bá sọ̀ pe a. Ọdún báyìí ni wọ́n bí mi. Tí mo sì mọ̀ pé ọdún náà ni wọ́n bí mi náà, ìgbéro ọkọ mi ni pé nǹkan ò lè ti dúró lọ nítorí pé èmi ọdún, eh, oṣù March ni wọ́n bí mi tó sì sunmọ ọwọ́ òkè ju ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ. Ó ṣe é ṣe kó jẹ́ pé ìgbà ọmọ mi náà, bí mo yẹn máa ṣe ní ẹ. Ṣùgbọ́n mo kọ́kọ́ ń fi, eh, eh, mo kọ́kọ́ ń fi, mo kọ́kọ́ ń ṣe fi, ta-- ọmọ mi àkọ́kọ́ mo fẹ́ ṣe lájú rí èyí tí mo fẹ́ ṣe, tí mo fẹ́ fi ṣe, eh, ìpà ọ̀nà yẹn. Ọmọ mi àkọ́kọ́ ni mo fẹ́, mo ń fi, mo ń gbé akitiyan mi lé lórí jù.

Ọ̀nà ètò ìdárayá mi ó pe oríṣiríṣi, ó pín sí ọ̀nà oríṣiríṣi. Ètò ìdárayá ni mo fẹ́ràn jù láti máa ṣe. Èyí tí mo sì mọ̀ láàyò jù ni bọ́ọ̀lù gbígbá, bá jẹ́ ní wíwò tàbí ní gbígbá fúnra ẹ̀, ṣùgbọ́n pàápàá jùlọ ni wíwò. Mo máa ń fẹ́ràn kí ń máa wo bọ́ọ̀lù èyíkéyìí bá máa jẹ́ ẹ̀, ẹ̀, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí mo ń, tí mo ń wárí fún tàbí tí mo ń gbárùkù tì í ni ó ń gbá bọ́ọ̀lù, màá fẹ́ wo. Pàápàá jùlọ tí ó bá jẹ́ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó tayọ dáadáa tàbí tí wọ́n, tí ó jẹ́ pé wọ́n ń gbé gbá orókè jù ní oríṣiríṣi ìpìlẹ̀ wọn, wọ́n ń gbá bọ́ọ̀lù àwọn méjì tí wọ́n jẹ́ bí erin méjì ni wọ́n fẹ́ jọjà lórí, orí pápá, màá fẹ́ wo. Osì máa ń jẹ́ kí n ní ìmọ̀ nípa bí, bọ́ọ̀lù eré ìdárayá, bọ́ọ̀lù gbígbá ṣe máa ń, ṣe máa ń lọ ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè nítorí pé oríṣiríṣi ẹgbẹ́, agbábọ́ọ̀lù fúnra wọn ni ó wà àti oríṣiríṣi ọ̀nà ìgbàgbá bọ́ọ̀lù wọn. Mo máa ń fi kún ìmọ̀ mi. Nígbà tí a bá sì ń ṣe àríyànjiyàn nípa eré bọ́ọ̀lù, eré ìdárayá bọ́ọ̀lù gbígbá yìí, ó máa ń jẹ́ kí n lè ní àwọn kòdóró ọ̀rọ̀ tí mo lè sọ láti fi kí àwọn ọ̀rọ̀ mi lẹ́yìn ní ọ̀pọ̀ ìgbà. Mo sì máa ń ṣe àwọn ìwádìí tó dántọ́ tó múnádóko nípa àwọn nǹkan tí mo fẹ́ ṣe àríyànjiyàn lé lórí kí ó máa bà dàbí, kí ó máa bà dàbí ọ̀gbẹ̀rì tàbí òpè níwájú àwọn tí a jọ ń ṣe àríyànjiyàn lé lórí. Tí mo sì fẹ́ràn, tí mo fi fẹ́ràn ètò yìí ìdárayá bọ́ọ̀lù gbígbá sì ni pé ó máa ń jẹ́ kí ara mi ṣílé, ó máa ń jẹ́ kí ara mi balẹ̀ nígbà tí mo bá ti ṣẹ ise lo, tí ó bá ti rẹ̀ mí tàbí tí gbogbo ẹ̀ bá kàn rè bá kan tí kò sí nǹkan kan tó ń múka ara gbá yági yági, tí ó múka ara ṣe kó, kó, kó múka ara ya sí nǹkan. Tí bá ti gbé sí ètò bọ́ọ̀lù gbígbá, ara mi máa ń yá gágá, ó máa ń mú kí gbogbo, ẹran ara mi kó, kó ṣe kó padà, sì máa ṣiṣẹ́ pé ṣe ẹ kó ṣiṣẹ́. Ìgbà mìíràn sì rí tí ó bá jẹ́ pé, kò sí nǹkan mìíràn tí ènìyàn ṣe nígbà tí a jẹ́ ọkùnrin tí a bá ti gbéra wa pé jẹ́ kí á lọ sí orí pápá jẹ́ ká lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ó máa ń jẹ́ kí a tún lè ní ìfararora pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorínà mo máa ń fẹ́ rí dájú pé ètò ìdárayá mi, mo máa ń ṣe lórekore ní àárín ọ̀sẹ̀, ó fẹ́ lè jẹ́ pé ẹ̀ márùn-ún. Ọjọ́ márùn-ún ni mo máa fi wo eré ìdárayá kì í sì ṣe dandan èyí tí wọ́n gbá lọ́wọ́ lọ́wọ́ ni mò ń wò. Nigba mi èyí tí wọ́n ti gbá sẹ́yìn lọ́pọ̀ ọdún sẹ́yìn tàbí lóṣù sẹ́yìn ni mo máa tún padà lọ wo. Lọ wo bí agbábọ́ọ̀lù kan ṣe ṣe tàbí wo bí, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ṣe, ṣe tí wọ́n fi na ẹni báì báì tí wọ́n fi na ẹgbẹ́ agbábọ́ọ̀lù kejì tàbí ìjà tàbí àríyànjiyàn tó wáyé nínú eré náà nígbà tí wọ́n ń gbá bọ́ọ̀lù náà lọ́wọ́. Ohun tí mo máa ń fẹ́ràn láti máa ṣe lórí kúrò. Àwọn ènìyàn sì mọ̀ mí mọ̀, idi niyen tó fi jẹ́ pé nígbà mìíràn nígbà tí ọ̀rọ̀ bá dàrú mọ́ wọn lójú nípa ọ̀rọ̀ eré ìdárayá yìí, èmi ni wọ́n máa ń fẹ́ tọ̀ lọ nítorí wọ́n mọ̀ pé mo máa ń ní okòdóró ọ̀rọ̀ nítorí ìwádìí tí mo ti máa ń ṣe sílẹ̀. Wọn sì mọ̀ pé mo dangajiya nití ìmọ̀ nípa bọ́ọ̀lù gbígbá àti àwọn eré ìdárayá mìíràn náà ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bí i tí tébú tẹ́nìsì, tẹ́nìsì, lawn tẹ́nìsì, basketball nígbà míì mo máa ń fi, mo máa ń ṣàlàyé fún àwọn ènìyàn nígbà tí ó bá rú wọn lójú tàbí tí wọ́n bá fẹ́ mọ̀ ṣe tàbí láti, láti bu'mi pa àríyànjiyàn tó wáyé láàárín àwọn méjì.

Àkókò òtútù ni mo fẹ́ràn jù. Àkókò òtútù, òun ló gbawaju julọ nínú gbogbo àwọn àkókò tó wà nínú ọdún. Idi sì ni pé, nígbà òtútù, èèyàn o nílò kó ṣè máa tan fáànù. Èèyàn ni lájorí tó ń bá mi fìra jù lọ́wọ́lọ́wọ́ báyìí. Oru yìí máa ń jẹ́ kí n tan fáànù, inú ilé mi. Ó sì máa ń jẹ iná gan-an ni. To jẹ́ pé iye owó tó ń gbà lọ́wọ́ mi lóṣù osù kò, kò, kò rọ̀ kéré. Ó kọjá akèrè mi. Nítorí náà nígbà òtútù mi nílò láti máa tan fáànù. Owó tí mo sì ń ná lórí iná á lọlẹ̀ gidi gan-an ni. Yàtọ̀ síyẹn, òtútù ó sì ṣe wọ aṣọ gbọ́gbọ́lẹ̀ lórí tàbí aṣọ ìgbà òtútù. Èèyàn, yàtọ̀ sí ìgbà òr-- ó yàtọ̀ sí ìgbà òru to jẹ́ pé èèyàn o nilè bọ́ṣọ ni ta. Kí èèyàn wọ-- kí èèyàn kàn ò ṣe ara ńlá sọsítà ngbà tó oru bá n mú yàn. Èèyàn máa ma faradà náà ni. Tàbí kí èèyàn máa wá abẹ̀bẹ̀ tó máa fi fẹ́ra tàbí kí èèyàn máa fọwọ́ fẹ́ra. Ṣùgbọ́n nígbà òtútù, ojútùú sí tó òtútù bá mú yàn ni kí èèyàn kan wọ aṣọ méji lórí tàbí kó yí aṣọ mọ́ra. Èèyàn, ìgbà òtútù dèré ara èèyàn máa ń jọ̀lọ̀ yàtọ̀. Ẹ̀yàn máa ń dán yàtọ̀. Ojú èèyàn máa tutù ọ́. Ta n bá wo ìgbà ara èèyàn, ara èèyàn máa, máa se, máa ṣe dáadáa. O máa rí sáká bí ìgbà to yẹ pé nǹkan dà lára èèyàn yen, èèyàn ń jẹun gidi. Òtútù máa ń jẹ́ kí nǹkan dúró dédé lára èèyàn. Ṣùgbọ́n òru máa jẹ́ kó ojú èèyàn gbẹ. Ìgbà ara-- kó, kó ojú eeyàn kó rí gbagun-gbagun. Nítorí pé kò, ojú èèyàn o ni wá lẹ̀. Ẹ̀eyàn o ni í dán bó ṣe yẹ ko dán. Torí náà ìgbà òtútù máa ń jẹ́ kí ara mi, torí èèyàn pupa ni mí, ó máa ń jẹ́ kí ara e, pupa mi jáde kí ẹwà mi, àwọ̀ mi kó, kó rírọ́, kó jọ̀lọ̀ kí àwọn èèyàn rí pé, à mo rẹwà lọ́kùnrin. Nítori mo ṣe fẹ́ràn ìgbà òtútù nìyẹn. Bákan náà te èèyàn bá ń jáde nígbà òtútù, kò ní sí pé èèyàn ṣè máa maa wá omi kiri. Ẹ̀eyàn naa máa ń mú omi lóòrèkóòrè ní gbogbo ìgbà. Nítorí kò ní sí, kò ní sí oru tó máa jẹ́ kí èèyàn máa fi nílò o omi kí ó máa maa jẹ́ kí èèyàn, èèyàn gbẹ máa gbẹ́ yàn ní gbogbo ìgbà. Síbẹ̀síbẹ̀, ìgbà òtútù náà ni ti ẹ lọ́wọ́. Àti wẹ̀ pẹ̀lu omi tútù máa ń dì iṣòro. Ṣùgbọ́n kódà tí èèyàn bá wẹ̀ fọ́jọ́ mẹ́ta gan nígbà òtútù, èèyàn o lè mọ́ ọ lára nígbà tó jẹ́ pé e oru ò mú yàn. Gbéyàn iyen náà tun jẹ ara àwọn ànfààní tó wà nbẹ̀. Ẹ̀eyàn lè wà ínú ilé ara ẹ tí ó bá ti jáde lọ ibi tó jìnnà tàbí tí kò o làágùn, kò ní lò kó wẹ̀ n bàa dí fọ́jọ́ mẹ́ta. Èèyàn sì, èèyàn sì, èèyàn sì lè, èèyàn sì lè gbádùn ìfarara a àwọn èèyàn ní ibi tèro bá pọ̀ sí ngbà tó bá jẹ́ ìgbà òtútù. Kò ní sí pé gbogbo e bẹ̀rẹ̀ síí rùn. Kò ní sí pé oru fẹ́ pa èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí náà ìgbà àkókò inú ọdún, ìgbà òtútù ni mo fẹ́ràn jù nínu ọdún kọ̀ọ̀kan.

Batiri fóònù mi máa ń pẹ́ kó tó já, ó máa ń dúró dáadáa. Kódà mo le ṣe ọ̀pọ̀ nǹkan lórí ẹ̀ lóòrèkóòrè, kó pẹ́ gan kó tó wá já. Mo máa ń sábà fi fóònù mi gbá géèmù, mo máa ń fi ṣe eré ìdárayá, mo máa fi ń wo eré ìdárayá pàáàá jùlọ ìfẹsẹ̀wọnsẹ̀, bóòlù. Mo sì máa ń fi wo àwọn eré orí ìtàgé lórí Netflix àti lórí YouTube kó tó tán, ó máa ń pẹ́, ó máa ń ṣe díẹ̀. Mo nífẹ̀ẹ́ sí fóònù mi torí Samsung ni, bátìrì rẹ̀ náà sì ò sí lágbára. Kódà fóònù mi kejì mi náà tó jẹ́ Redmi, ìyẹn náà máa ń pẹ́ kó tó já rára. Àwọ́n mẹ́jeji ní bátìrì tó lágbára gan ni. O wù mí pé kí n tú ń, tí bá máa ra fóònù mi, ìyẹn alágbèéká mi, o máa wù mí kí bátìrì náà ni agbára bí eléyìí ni. Ó máa ń jẹ́ tí ẹ̀yàn bá ní bátìrì tó lágbára, nítorí pé tí ẹ̀yàn bá ń lọ ìrìnàjò tó gùn, ọkàn ẹ̀yàn ni máa wà lókè pé tó bá dàarín kan bátìrì fóònù ẹ̀yàn máa, ó máa kú. Àwọn ará ilé níbi tí ẹ̀yàn ti kúrò àti níbi tí ẹ̀yàn ń lọ o wà nílé rí ẹ̀yàn bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká ọkàn wọn a sì kó sókè. Àmọ́ tí ẹ̀yàn bá ti ní bátìrì gidi bó tì ẹ jẹ́ pé ọ̀nà ọ̀wuń gùn, a sì ní bátìrì díẹ̀ lórí kí ẹ̀yàn, nígbà tí ẹ̀yàn bá fi máa dé ibi tó ń lọ, pààpaà jùlọ tí ẹ̀yàn ò bá tẹ́ ju. Èmi sì máa ń fẹ́ kí a máa gbọ́ orin tí bá ń, tí bá ń rìn ìrìnàjò gígùn. Kódà tí gbogbo ibi tí bá ń lọ tí bá tẹ̀tì lè jáde kúrò nínú ilé mi, ẹ̀rọ tí a máa ń fi gba ohun wọlé látòrí fóònù wá sínú etí, ìyẹn earphone. Ẹ̀rọ náà máa ń wà létí mi sá ni. Mo máa ń sábà fi sí etí mi nítorí náà tí bá ń rìn ìrìnàjò náà, ó máa ń wà létí mi, mo máa ń fi gbọ́ orin lọ kí ìrìnàjò náà má bàá sú mi tàbí kí a máa gbọ́ àwọn nǹkan mi tí ó yẹ kí a máa gbọ́ nínú mọ́tò bí àwọn ènìyàn ṣe ń ro ẹ̀jọ́. Nígbà tí bá dẹ̀ tí máa dé ibi tí mò ń lọ bátìrì mi sì máa ń dúró digbí sí bẹ́. Pẹ̀lú orin tí mò ń gbọ́, pẹ̀lú pé mo tan ẹn internet mi sílẹ̀, ìyẹn data tí mo dẹ̀ ṣe ń tẹ àtẹ́jíṣẹ́ lórí ẹ̀rọ WhatsApp àti Facebook àti Twitter. Gbogbo eléyìí ni mo máa ń ṣe ní ìrìnàjò tí bátìrì mi sì máa ń ṣe lágbára dé ibẹ̀. Kódà ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ẹ̀rọ tí ó máa ń, tí ó máa ń mú bátìrì sun wọ́n sí, tí ó máa ń gbé iná wá sórí bátìrì, ìyẹn power bank ni mí kí ń lò lọ́pọ̀ ìgbà nítorí pé bátìrì mi nígbà tí bá fi máa padà sílé ó sì máa wà lórí, ẹ̀ máa dẹ̀ kí i bọ́ná síbẹ̀. So bátìrì Samsung mi ó lágbára, ó máa ń dúró dáadáa.